Ṣé o máa ń ṣe ìmúdóhun-dóhunjuwọn, ìmúdójúwon software rẹ? Mi ò mọ ìmúdójúwon, ìmúdójúwon software.

Sọ fún wa nípa iṣẹ́ ìtọ́jú aláìsàn wákàtí wo wọ́n má n ṣe ní òwúrọ̀, wọ́n má ṣe ní ọ̀sán àti àṣalẹ. Ohun tí ó nira, ohun tí ó nira náà ni pé à gbé ẹni náà ni, ẹni tí òun rán lọ́wọ́. Oríṣìíríṣìí ẹni ni à tí rán lọ́wọ́.

Lérò rẹ̀, kí ni a gbọdọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́ nínú àṣà? Àṣà wo? Àṣà tí a gbọdọ̀ fi lé wọn lọ́wọ́ ni àsà ọmọlúwàbí. Bí ó ṣe ń fi lé wọn lọ́wọ́ nípa ìmúra wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bẹ́ẹ̀ ni a ṣe ń fi lé wọn lọ́wọ́. Ká máa bá wọn sọ̀rọ̀ pé bai ni wọ́n ṣe ń ṣe nǹkan, bai kọ́ ni wọ́n ṣe ń ṣe nǹkan. Ohun tí ó sọ nù, ohun tí ó sọ nù náà ni pé olaju ti dé, àwọn ọmọ náà sì fẹ́ sọ àṣà nù.

Báwo ni iṣẹ́ ilé ṣe pín nínú ìdílé yín? Tani ó ṣe, tani ó ṣe, i iṣẹ́ ilé? Bí a ṣe pín ni pé àwọn tó jẹ́ obìnrin wọ́n ó gba ilẹ̀, awá tá jẹ́ ọkùnrin, a ó pomi sí inú ilé.

Kí ni a máa ń kọ́ bí o bá ní láti jáde ní ilé kíkà? Kí ni a máa ń kọ́ bí o bá ní láti jáde nílé? Oun pàtàkì eléyi kí ló dé èyí. Ohun tí o máa ń fi sílẹ̀.

Sọ fún wa nípa igbó tí ó wà ní tó ṣi ré, ohun tí ó wà níbẹ̀. Kò sí ohun tó wà níbẹ̀ ní nítorí pé kì í ṣe igbó tí ó pọ̀ bà yẹ̀n. Ẹni tí ó wọn inú rẹ̀, kò sí ẹni tí lẹ̀ wọ inú rẹ̀. Ni àkókò wo kò sí ẹ̀ǹkan tó wọ inú rẹ̀ nítorí pé kì í ṣe igbó aginjù.

Ohun tí à ń pè ní orúkọ mìíràn ni níbo mìíràn, kí ni ìwọ ń pè é? Wọ́n máa ń pe nkànkàn ní pákì, wọ́n de máa ń pe ní ẹ̀gẹ́ ní bọ̀mì, wọ́n máa ń pe ẹ̀lùbọ́, wọ́n máa ń pe ní ìyánfún ní bọ̀mì.

Ṣé o jẹ́ ẹni tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìkàn tí máa ń jí ní kùtùkùtù láti ṣe ohun gbogbo tí mo bá fẹ́ ṣe ní ẹ̀ẹ̀kan náà. Kí n lè bá ní ààyè iyòókù fúnra mi, mo máa ń tètè jí ní kùtùkùtù.

Ṣé o fẹ́ràn pín óúnjẹ rẹ? Bẹ́ẹ̀ ni, mo le pín óúnjẹ nígbà tí n bá rí pé mo ní ànito àti àníṣẹ́kú nígbà mìíràn. Kò sí ohun to burú níbẹ̀ tí èèyàn bá pín óúnjẹ pẹ̀lú àwọn ènìyàn tí o mọ̀ wipé wọ́n kò ní. Nǹkan tí ó dára ni láti pín óúnjẹ pẹ̀lú àwọn ènìyàn.

Sọ fún wa nípa ṣíṣe, ṣíṣẹ́ pẹ̀lú igi tàbí èédú. Sọ fún wa nípa ṣíṣe pẹ̀lú igi tàbí èédú, ẹni tí ó ń ṣe, ìgbà mélòó ni ó ń gbà, ohun tí ó nira. Nípa ṣíṣe èédú, wọ́n máa ń ṣe èédú nípa pé wọ́n máa gbẹ́ ilẹ̀, wọ́n máa kó igi sí inú rẹ̀, wọ́n máa wa da iná sun wọn waa rọ̀ yípẹ̀ bo. Iná burúkú ni ó ń jáde níbẹ̀. Àwọn nǹkan ti mọ le ni o nira ni bẹ́ẹ̀ ni.

Àkókò, àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Báyìí, àkókò ọdún Kérésìmesì ni mo le sọ pé mo fẹ́ràn jù nítorí pé èyí jẹ́ ọdún tí a máa ń rí ojú gbogbo àwọn mọ̀lẹ́bí ní ẹyọ kọ̀ọ̀kan, wọn máa ń pe mọ̀lẹ́bí papọ̀.

Ṣé o má ń tẹ̀lé òfin ìyara ọkọ̀? Bẹ́ẹ̀ni, ó dára fún ènìyàn àti pé òfin gan fi ìdi re mulẹ̀ pé kí èeyan má tẹ̀lé òfin ìyara ọkọ̀ nítorí pé kò bofin mu tí èeyan o bá tẹ̀lé.

Sọ fún wa nípa ìgbà tí o kọ́ ẹ̀kọ́ láti inú asiṣe. Nígbà tí mo kọ́ ẹ̀kọ́ láti inú asiṣe ni ìgbà tí mo fẹ́ ṣe idanwó. Tí mo rí pé mí o gbìyànjú àti ìmọ̀ mi kò dára tó, èyí ló jẹ́ kí n kọ́ ẹ̀kọ́ nípà e.

Sọ fún wa bí a ṣe ń tọ́jú àgbà nílé, ẹni tí ò ń tọ́jú, ẹni tí ò ń tọ́jú wọn, àwọn àgbàlagbà, àwọn òbí òbí mi. Bí o ṣe rántí òògùn, ohun tí ó nira, ohun tí ó nira náà ni pé ìgbà mìíràn wà fẹ́ kí wọ́n wà ní ní ìhà kan, ṣùgbọ́n láti yí wọn padà ó jẹ́ ohun tí ó nira nígbà mìíràn.

Sọ fún wa nípa títa ní ọjà, ohun tí ò ń ta. Mo ń ta aṣọ. Ọjà wo? Ọjà agbègbè náà ni. Bí o ṣe ń da iye owó? Bí mo ṣe ń dá iye owó náà ni, tan bá ti ra ọjà tán, màá, màá fi èyí tí màá fi pamọ́ pamọ́, màá sì tún lọ ra ọjà náà.

Sọ fún wa nípa ìgbà tí o sọnù ní ibi tí o kọ́mọ. Mo rántí ìgbà tí mo lọ sí-- tí mò ń kọ́kọ́ lọ sí ilé-ẹ̀kọ́ mi, níbi tí mo ti wọ mọ́tò ni nínú ọjà Ògùnpa. Mo sọnù nígbà tí mò ń bọ̀, ṣùgbọ́n mo padà rí ara mi rí.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni mo máa ń se ìbojú jù ni ọ̀pọ̀ ìgbà ni mo ti máa ń ṣe ìpè fídíò láti bá àwọn ènìyàn mi sọ̀rọ̀ àti àwọn tí ó wù mí láti rí kójú wọn. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú wọn.

Báwo ni o ṣe máa ń mọ ẹni tí o lè gbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ kan, ohun tí ò ń wò, ẹni tí ó ń bẹ̀rẹ̀ lọ́wọ́, ìgbà tí ó ṣèye méjì, ìgbà tí mo ṣiyèméjì. Nǹkan tí mo fi máa mọ inú ọ̀rọ̀ wọn àti ìṣe wọn ni èèyàn tí máa mọ ẹni tí ó bá ń pa'rọ́. Tí èèyàn fi máa mọ̀ bóyá ẹni yìí kí èèyàn gbẹ́kẹ̀lé àbí kò má gbẹ́kẹ̀lé.

Báwo ni, báwo ni iṣẹ́ tí o máa ṣe yípadà ní ọdún wọ̀nyí? Ohun tí ó, ó ti lọ, ohun tí ó dé, ohun tí ó dúró bákan náà. Iṣẹ́ tí mò ń ṣe ni iṣẹ́ agẹrun fún àwọn ènìyàn. Àwọn ènìyàn tí fi nǹkan mìíràn kún nípa the way bí wọ́n ṣe ń ṣe irun, ní àtàrí bí wọ́n ṣe ń kùn ní ọ̀dà. Ohun tí ó kúrò náà ni pé, wọ́n ò ń gẹ orí pẹ̀lú bí wọ́n ṣe ń gẹ orí mọ́. Àwọn nǹkan tí ó sì dúró lọ́jú kan náà ni pé, nǹkan tí wọ́n fi gẹ ri náà na ṣi fi n gẹ orí.

Ṣe o máa ń na ara rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń na ara mi nígbà tí ó bá jẹ́ wipé ara ń ro mí nígbà mìíràn tó jẹ́ pé mo ti ṣe ìṣe tí ó ju agbára mi lọ. Máa gbìyànjú láti rí pé mo na ara mi kin le ní okun dáradára.

Ìgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Egbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Eré ìdárayá tí mo máa ń wò ni eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ikọ̀ tí mo sì ń tẹ̀lé ni ikọ̀ Manchester United ní ìlú UK.

Ìgbà wo ni ọkàn rẹ kò balẹ̀ rárá? Ìgbà wo? Lẹ́yìn náà kíló ṣẹlẹ̀? Ohun ti o rọrùn, ti o ronu ìgbà tí mo fẹ́ ṣe ìdánwò, ohun ní ọkàn mi ò balẹ̀. Kò sì sí ǹkan tó padà ṣẹlẹ̀ náà ju pé mo padà, mo padà tayọ nínú rẹ̀ lọ.

Ọrọ wo ni o fẹ́ràn láti sọ nítorí pe o kan dùn ni eti. Ewo, kíló dé ìgbà tí ó ń sọ? Mo fẹ́ràn láti máa sọ̀rọ̀ nípa pé Jésù ni ọba ní àwọn ìgbà mìíràn tí mo bá ti n ba wà nínú àwọn ìṣòro mii àbí tí n bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Akoko ti mo maa n sun oun nà nipe mo maa n sun ni alẹ́. Ìgbà mìíràn, ó lè yá mi láti tètè sùn, ìgbà mìíràn ó sì lè pẹ́ mi láti tètè sùn. Ṣùgbọ́n nkan tí ó dájú ní wípé mo máa ń sùn.

Kí ló máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ohun tí máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni wipé iṣẹ́ yìí tí n bá ṣe dáadáa, àwọn èèyàn ó yin mi. Àti wipé ohun tó tún fún mi ní ìtara ni pé iṣẹ́ tí mò ń ṣe, mo mọ̀ wipé màá gba owó ní orí rẹ̀ nígbà tí mo bá ṣe tán.

Sọ fún wa nípa iṣẹ́ tí àwọn ọmọdé ń ṣe nílé, ohun tí à ń fún wọn láti ọjọ́ oríwo, ẹni tí ó ń kíyèsi. Iṣẹ́ tí àwọn ọmọdé ń ṣe nílé náà ni iṣẹ́ ilé, bí k'ọ́n máa fọ abọ́, k'ọ́n pọn omi. Àwọn nǹkan tí wọ́n máa ń ṣe nìyẹn.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún, ẹ, àwọn àgbàlagbà tàbí àjọ̀dún àwọn èwe? Nítorí pé tí àwọn ènìyàn bá ń ṣe, èèyàn máa rí, ẹ, okun wọn nínú nǹkan tí wọ́n ń ṣe nítorí pé inú wọn máa ń dùn nítorí pé ó fún wọn ní àǹfààní láti máa ṣe àjọyọ̀.

Ki ni o maa n ṣe nígbàtí ojo ba rọ. Ohun tí mo máa ń ṣe náà ni pé mo lè sùn ìgbà mìíràn. Ó sì le jẹ́ pé màá máa ní iṣẹ́ kan tàbí òmíràn tí mo n ṣe, ṣùgbọ́n nkan tó dájú ni wipé mi ò lè wà nínú òjò náà.

Sọ fún wa nípa hihùn aṣọ ìbílẹ̀. Ìgbà mélòó ni o gbà? Ó máa ń gba ìgbà tó pẹ́. Ẹni tí ó ń hun, mi ò mọ̀ wọ́n ṣùgbọ́n mo máa ń rí wọn. Ibi tí a ti ń tà, a máa ń tà á ní ọjà. A máa ń tà ní ọjà.

Kíni o máa ń mú ní gbogbo ọjọ́? Kíni o máa ń mú ní gbogbo ọjọ́? Ní àárọ̀, omi pẹ̀lú oúnjẹ. Ní àṣálẹ́, òun ti mo máa ń mu-- mo máa n sábà mu omi nítorí pé wọ́n ní pé omi pé ó dára fún ara gidigidi.

Orin wo ni o fẹ́ràn? Ìgbà tí ò ń gbọ́, ìgbà tí mo bá rí pé gbogbo nǹkan dá òun ní mo máa n gbọ́ọ. Lọ́dọ̀ ta ni ó ti, ó ti wà? Bí o ṣe ń mú ọ rí lára. Bí o ṣe ń mú mi rí ní ara ni pé ó máa ń jẹ́ kí inú mi tó dùn nígbà tí wọ́n bá ń jẹ́ orin tí mo mọ̀ dáadáa.

Lérò rẹ, báwo ni ìgbéyàwó ṣe yí padà? Bí a ṣe ń ṣe tẹ́lẹ̀, bí a ṣe ń ṣe tẹ́lẹ̀ ni pé oríṣìíríṣìí wón ti ṣe pé weekend nìkan ni wón máa ń ṣe ìgbéyàwó ṣùgbọ́n nísìnyí wón lè ṣe é ní ọjọ́ tó bá wù wọ́n. Bí ó ṣe rí nísìsiyìí pé ìgbà tó bá wù wọ́n ni wọ́n lè ṣe é. Èyí tí ó sàn kí ayé ode oni dùn nítorí pé àjọyọ̀ náà ní agbára gan.

Sọ fún wa bí àwọn aládùúgbò ṣe ń ran ara wọn lọ́wọ́. Ni àkókò wò, ní àkókò tí wọ́n bá rí pé ìṣòro bá wọn nù, wọ́n máa ń ran ara wọn lọ́wọ́. Ohun tí wọ́n ń ṣe, wọ́n lè dá owó pọ̀, wọ́n sì lè lọ ṣe, ẹ, ìbẹ̀wọ̀. Bí ó ṣe bẹ̀rẹ̀, bí ó ṣe bẹ̀rẹ̀ náà ni pé wọ́n ń kó ara wọn jọ pọ̀.

Sọ fún wa nípa iṣẹ́ alágbèdẹ. Alágbède ohun tí wọ́n ń ṣe, won máa n rọ irin, won si máa ń ṣe àwọn ọkọ́ àti àda ibi tí wọ́n ti ń ṣiṣẹ́. Kò sí ibi tí wọ́n ti le ṣiṣẹ́, ẹni tí ó wà, ẹni tí ó ń wà, àwọn èeyàn náà wà won láti lè jẹ́ kí wọ́n ṣiṣẹ́ pọ̀.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? A máa ń wọ ìbọ̀wọ́ nígbà mìíràn tí ó bá jẹ́ pé òtútù wà àbí tí o bá rò pé mo nílò láti pa ọwọ́ mi mọ́ kúrò nínú àwọn nǹkan mìíràn tí kò da, àbí bíi irú ìgbà tí ẹ̀yan báa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ medical, ìyẹ́ máa fi nǹkan bo ọwọ́ rẹ̀ kí ó máa ba à ní nǹkan ṣe pẹ̀lú ẹni tí ó ń tọ́jú.

Sọ fún wa nípa ìsinmi láàárín iṣẹ́, ìgbà mélòó, ìgbà tí o máa ń gbà náà kò kín pọ̀. Níbo máa kàn mọ́ lé rìn díẹ̀ láti lè fi jẹ́ kí gínìsì mú jẹ́ ohun tí o ń ṣe. Ìgbà mìíràn o lè jẹ́ kí màá lọ̀tọ̀, ìgbà mìíràn o lè jẹ́ pe màá kàn sùn sẹ́yìn kúrò ní ibi iṣẹ́ tí mò ń ṣe.

Se o máa n fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sun. Bẹ́ẹ̀ ni, mo máa n fi aṣọ ìbora bo ara nígbà tí n bá sun, ó kàn le má jẹ gbogbo ìgbà. Nítorí pe, àwọn ìgbà mìíràn máa n wà tí oru maá n mú ti èèyàn ò ní nílò rẹ̀, ṣùgbọ́n ìgbà tí ó tútù bá mu ẹ̀èyàn nílò rẹ̀ gan-an.

Ṣàlàyé bí a ṣe ń tọ́jú àwòrán rẹ. Ṣàlàyé bí o ṣe ń tọ́jú àwòrán rẹ. Mo máa ń fi pamọ́ síbi tí omi ò ní ti dà sí tó bá jẹ́ pé èyí tí mo fọ jáde àbí àwọn mìíràn mo máa ń tọ́jú wọn sí orí cloud lórí ìntanẹ́ẹ̀tì.

Sọ fún wa nípa ohun tí ó yà ọ, tí ó yà ọ lẹ́nù, ohun tí ó ṣẹlẹ̀. Ohun tí ó ṣẹlẹ̀ náà ni pé, boya ìgbà míran ti n bá ṣe, ìdánwò tí mo sì rí pe gbọgbọ̀ e lọ dáadáa. Ohun tí o ti le tí, ohun tí o ṣẹlẹ̀. Eyan maa ro pe boya kò da ṣùgbọ́n ìgbà tí ó bá yá o rí pé ẹsì dáadáa ni.

Bí iṣẹ́ bá pọ̀, kí ni o kọ́kọ́ ṣe? Mà á kọ́kọ́ ṣe iṣẹ́, mà á kọ́kọ́ ṣètò wọn ní bí wọ́n ṣe wúlò si, nítorí pé mi ò kàn lè máa ṣe iṣẹ́ tí ó jẹ́ pé kò wúlò ní àsìkò tí mo ní ìmíràn tó wúlò láti ṣe. Mà á kọ́kọ́ ṣe àwọn tó wúlò.

Sọ fún wa nípa ọbẹ̀ ata. Bí a ṣe ń ṣe, bí a ṣe ń ṣe náà ni pé a ó fi epo dín ìyẹ́ ata. Ó ní jẹ́ kí ata náà ki o pọ̀. Ẹni tí ó fẹ́ràn, ẹni tí ó fẹ́ràn rẹ̀, gbogbo ènìyàn ló fẹ́ràn láti máa jẹ ata nítorí pé ó dára fún ìlera ara.

Lero re kini o ro pe a gbodo fi le ọmọdé lowo. Ohun tí a gbọdọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́ ni ìwà rere. Ohun tí ó ṣe pàtàkì ni ìwà rere fún àwọn ọmọdé. Bí a ṣe ń ṣe náà ni pé ká máa kọ́ wọn. Tí wọ́n bá ṣe nǹkan tí kò da, ẹ̀yàn máa sọ fún wọn. Iṣẹ́ ta ni, iṣẹ́ gbogbo ènìyàn ni. Gbogbo ènìyàn tó bá rí pé ǹkan tí wọ́n ń ṣe pé kò da, oun náà ló lè tọ̀ wọn sọ́na.

Ṣàlàyé bí a ṣe ń gbáradì fún àjọyọ̀ ńlá. Bí a ṣe ń gbáradì fún àjọyọ̀ ńlá o ni pé a ó ba àwọn ènìyàn sọ̀rọ̀, a ó wá àwọn ènìyàn láti lè ríi pé ohun tí a fẹ́ fi kó àwọn ènìyàn jọ, èyí pé oúnjẹ mímu àti, àti ètò bí a ṣe fẹ́ jẹ́ kí àjọyọ̀ náà kórí. A máa kó àwọn ènìyàn jọ bẹ́ẹ̀ láti lè ṣe ìgbáradì fún un.

Sọ fún wa nípa omi ńlá tí o ti rí i, ibi tí ó wà, ó máa ń sábà wà nígbà tí a bá fẹ́ wọ ìlú mìíràn, ohun tí ó ṣe rí. Àwọn omi náà pọ̀ gan pẹ̀lú tani, pẹ̀lú àwọn tí ajọ́ ńrìn náà ni a jọ rí.

Sọ fún wa nípa ibi tí o yípadà lójú rẹ, bí o ṣe rí tẹ́lẹ̀, bí o ṣe rí nísinsìnyí, bí o ṣe rí lára rẹ. Bí o ṣe rí lára mi náà ni pé mo rí pé àwọn nkan tẹ̀síwájú, nǹkan kò dúró sójú kan mọ́.

Lérò rẹ, kí ni ìdílé ń pamọ́ jù? Ohun tàbí ìtàn ẹni tí ó pa á mọ́ ohun tí ó bá, ohun tí ó bá lo. Oríṣiríṣi nǹkan ni wọ́n ń pamọ́ kí ó má bàjẹ́. So mi lè sọ pàtó pé ohun tí wọ́n máa ń pamọ́ nìyẹn.

Sọ fún wa nípa àlọ́ tí o gbọ́ nígbà èwe, ẹni tí ó paá. Ẹni tí ó pa nóòni màmá àgbà. Àlọ́ tí wọ́n sì máa ń sọ pé, àló o àló o, ǹkan kọjá níwájú ilé ọba tí kò kí ọba. Ohun tí ó ṣẹlẹ̀, ohun tí ó kọ́ ni.